Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá ń lọ sùn? Nǹkan tí mo máa ń wọ̀ tí mbá lọ n sùn, mo, mii fi bẹ́ẹ̀ yẹn náà, mi fi bẹ́ẹ̀ yẹn láìkí kí n màá wọṣọ lọ sùn nítorí táìmù oru tí táìmù oru bá ti dé báyìí, gbogbo, gbogbo wẹ́dà yẹn á máa gbóná ni. So mi n fi bẹ́ẹ̀ yẹn ń lo aṣọ lọ sùn. But bí bá tìẹ fẹ́ lo aṣọ, máa ń lo aṣọ tó jẹ́ pé ó wà, ó wà very, very ṣe-- tó wà very, very light, kó ń ṣe pé aṣọ tó máa, tó, tó máa kí gan. Àwọn aṣọ tó máa ń kí yẹn ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí, oru máa ń mú yàn. So at that time, mo máa ń sábà wọ aṣọ tó fẹ́lẹ́. So àwọn aṣọ tó fẹ́lẹ́ yen mo máa ń sábà ra àwọn night gown, night gown tó, tí, tó máa ń tà yẹn. So tí bá lọ, tí mbá lọ sọ́jà, mo máa ń wá àwọn tó wà very, very light so that màá le sùn dáadáa. Tí mi bá, tí mi baá, bá wọṣọ tó fẹ́lẹ́ bá yẹn, mii ni le sùn dáadáa. Mii ni le sùn dáadáa nítorí pé gbogbo inú ilé á máa gbóná, màá ma làágùn ni. Màá ma làágùn, gbogbo ara mi, omi á máa maa sàn sí gbogbo ara mi, gbogbo bẹ́ẹ̀dì mi á máa maa tútù ni. So irú nǹkan bá yẹn kò ní jẹ́ k'ẹ̀yán sùn dáadáa. So kí nǹkan ni pé mo máa ń wọ aṣọ sùn, sometimes mo le ní pé mi ò wọ ṣọ. So that kátẹ́gùn yẹn náà fẹ́ sí mi lára dáadáa. So mo máa ń, mo máa ń, sometime mi kì í wọ aṣọ yẹn náà tí mi bá fẹ́ wọ ṣọ. Tí inú ilé yẹn ti bá rí pé tí bá wọ ṣọ tó fẹ́lẹ́ gan, pé oru sì máa mú mi. So mo máa ṣí aṣọ mi lẹ̀, màá fi ara mi sílẹ̀, màá sùn ní hòhò bá yẹn. Màá le sùn dáadáa, màá le, màá le sùn so, so, so very okay. And tí bá tiẹ́, tó bá wa di time òtútù, time òtútù tó jẹ́ pé ẹ̀yán need láti, láti cover up kí òtútù má lọ wọ̀ yàn sí, sí yan lárá. Nítorí pé teyan, tí òtútù bá wọ̀ yàn sí yàn lárá bá yẹn, ó máa ń fà k' ẹ̀yán lọ sí ilé ìwòsàn. Ànd ilé ìwòsàn ní sìn owó tón, tó máa ń bú fún yàn ní sìn báyìí. Ó gara gan. Ó gara gan. Irú, irú owó yẹn kò yẹ k'ẹ̀yán kan máa lọ sí ilé ìwòsàn ko kan máa lọ bá yẹn. Ṣùgbọ́n oun la máa ń gbàdúrà pé kó lọun fún wa láláàfíà. Òun la ṣe máa ń gbàdúrà kó lọun fún wa làláà fíà. Kò wú anybody kó lọ máa ná'wó sí hospital. Ó dá kí a máa lowo, lowó fi ṣee nǹkan tó dáa fún ara wa ká máa tọ́jú ara wa dáadáa. So ìyẹn ni mo máa ń wò pé time òtútù bá yẹn, màá lọ wá aṣọ tó ṣì kí díẹ̀. So that tí mbá wọ̀, mi ni màá feel òtútù. And tẹ̀yán bá ti ń feel òtútù bá yẹn, t'ẹ̀yán bá ti ń sùn, ẹ̀yàn ò ní le sùn dáadáa náà. Ó dàbí tí kóru máa mú. So too much of everything náà kò ń da. Ó yẹ ká máa, ká try ká máa adapt sí àwọn nǹkan kan, ká máa try láti adjust ara wa fún àwọn, àwọn nǹkan kan bá yẹn. So tí ó bá ti di time òtútù bá yẹn, màá lọ, màá wọ aṣọ. Tó bá jẹ́ ọ̀pa, iyen oke tẹ́ oke oke oke tí ó jẹ pé ni màá wọ top, màá wọ̀. Tí ó bá jẹ́ tí pé màá wọ ṣòkòtò, màá wọ ṣòkòtò so that òtútù yẹn ò ní mú mi. Mo tiẹ rántí time tí mo wà ní North, North yẹn gan, to òtútù bá ti lọ, òtútù, òtútù ní Nigeria ó yàtọ̀ síra wọn ní gbogbo ibi, ibi, ibi ìlú tó wà ní Nigeria. So tí ó bá jẹ́ ti North ní sìsin, eyàn need láti wọ gbogbo ẹ̀ láti orí dé lẹ̀ ni. Eyán a wọ tò torí, a wọ ti ọwọ́, a wọ ti ẹsẹ̀ náà pẹ̀lú aṣọ. So irú òtútù yẹn kò ń dáa fún ara. Ẹ̀yàn need láti, láti mú ara dúró dáadáa, kó prepare fún gbogbo irú nǹkan bá yẹn. So mo mọ either mo máa ń, mo tie máa ń ṣe gbogbo ẹ̀ náà. Either kí n wọ aṣọ sùn tàbí kí n má wọ ṣọ sùn. So mo lè ṣe anyone. Ó depend bí weather yẹn ṣe rí ní time yẹn. So tí time yẹn tó bá jẹ́ time tí weather yẹn tó, tó gbóná, mii ní wọ ṣọ tàbí kí n wọ ṣọ tó fẹ́lẹ́. Tó bá jẹ́ tí time òtútù náà, mo máa, mo máa wá, màá lọ wá aṣọ tó, tó kí dáadáa, tó kí dáadáa, màá, màá wọ̀ ni. Tí mbá wọ̀, màá wà okay, màá le sùn dáadáa gan. Tó jẹ́ pé gbogbo ara mi á lé lẹ̀ títí ọjọ́ kejì ni màá le rí ayé lọ máa, lọ máa ṣe àwọn ǹkankan tí mo fẹ́ ṣe. Tó bá jẹ́ iṣẹ́ tí mò ń lọ, màá lọ ṣiṣẹ́, màá lọ ṣe. So gbo.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni àwọn orin tó jẹ́ pé tí mo bá ti gbọ́ báyìí, a jẹ́ pé ọkàn mi ó máa ṣẹ́tẹ̀. Àn tọkan mí bá ṣẹ́tẹ̀, mo ti like orin ẹni yẹn. Ó túmọ̀ sí wípé mi ò ní orin gangan tí mo fẹ́ràn pé irú eléèmu mo fẹ́ kó wà nínú orin yìí kí n tó like ẹ̀, tàbí irú lyrics tó máa wà nínú orin yìí kí n tó like ẹ̀. So orin tí mo bá gbọ́ báyìí tí tó bá ní pé àwọn orin kan ti jáde o, mi tó bá jẹ́ ní artist, tó bá jẹ́ ní artist, màá kọ̀ ní kí n gbọ́ ná. Torí pé kò ní ṣe gbogbo artist, àwọn artist kò ní ṣe gbogbo orin náà tó máa kọ̀ ló máa, ló máa wà, ló máa dùn-ún setí. So tí bá ti ní pé kí n gbọ́ o, tí bá ti gbọ́ à-- ó, ó wà sùn sí mi létí àti pé ọkàn mi náà fẹ́ràn, ó wá jẹ́ kí nǹkan tí mo fẹ́ràn, pé bí mo ṣe gbọ́ àwọn nǹkan tí mo gbọ́ náà pé ó wà, ó, ó jẹ́ nǹkan tí mo like, mo ti fẹ́ràn orin yẹn ni yẹn. So òní mo ṣe máa ń like orin, but most especially náà, apart pé kí ń, tí bá ti gbọ́, tí bá ti àwọn orin, àwọn Igbo culture lọ́dọ̀ wa ní Nigeria, àwọn orin tó jẹ́ Igbo culture náà mo máa ń like ẹ̀ torí pé mo máa ń like àwọn highlife wọn. Bí ó ṣe máa mix orin yẹn mọ́ àwọn instrumental yẹn, òun ló máa ń jẹ́ kí n máa ń like irú àwọn Igbo yẹn. So àwọn orin náà tí bá ti gbọ́, mo máa ń like ẹ̀ tó bá jẹ́ Igbo highlife náà. Àwọn ti-- ṣùgbọ́n àwọn Igbo highlife náà, o-ì-èyí wà náà tó jẹ́ pé tí èèyàn ò bá gbọ́, kò ní, kò ní dùn-ún setí. Kò ní dùn-ún setí, èèyàn nílò láti, láti lọ, láti, láti gbe kúrò ní i torí pé èmi ní like kí n fi sí ibi playlist mi kí wa máa skip orin. So bí mo ti bá ti, tí bá ti select ẹ̀ torí pé mo ní playlist ní YouTube, so tí bá ti gbọ́ orin báyẹn, màá, màá fi sínú, màá lọ add ẹ̀ mọ́ playlist mi. Tẹ bá tì ẹ rí playlist mi, playlist mi náà pọ̀. Mo tẹ̀ ní bí set of two or three playlist torí pé ohun kan, most-- one of the playlist ó ti kún jù. So one of the playlist ó ti kún jù, so mo nílò láti create another playlist tí mo lò. So àwọn orin yẹn gan tẹ̀ ti kò tí mo ti lò. So bí mo ṣe máa ń gbọ̀n ni yẹn. So tí bá ti wá sí playlist mi later tí mo fẹ́ gbọ́ orin, tó bá wù mí àti gbọ́ orin báyìí, màá kàn lọ sí playlist mi ní YouTube, màá kàn tẹ̀. Àma máa kọ orin, àma máa kọ orin lọ. And sometime mo máa segment e, náà máa, eh, temporal, contemporary music pẹ̀lú ti àwọn highlife music yẹn. So tí bá-- tàbí gospel music. Bo bá jẹ́ gospel music, mo ti sẹ́tẹ̀ sí playlist bí mo ti bá fẹ́ gbọ́ gospel music pé mo fẹ́ wà in touch pẹ̀lú Ọlọ́run, pé mo fẹ́, mo fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀. So màá kàn lọ síbi gospel, gospel playlist mi, màá máa gbọ́ and it will be-- ó máa wà okay fún mi báyẹn. Tó bá jẹ́ ti àwọn highlife pé, à, ó wù mí àti gbọ́ highlife o, màá ti lọ sí playlist mi, màá gbọ́ highlife. Most especially àwọn Igbo highlife bí, bí mo ṣe sọ tẹ́lẹ̀. And àwọn flavor náà, òun ló jẹ́ kí ń fẹ́ràn àwọn Igbo highlife flavor artist ní Nigeria. Òun ló jẹ́ kí ń fẹ́ràn àwọn Igbo highlife yẹn. And again, eh, mo lè ṣe àwọn contemporary, normal contemporary street music báyẹn. Àwọn street music náà máa wà okay. Mo máa like àwọn street music yẹn, but ṣùgbọ́n ó lójú àwọn street music, àwọn street music tó jẹ́ pé ó máa ń ní lyrics. Kò n ṣe pé ordinary sound tó kàn máa sọ ordinary sound, ṣùgbọ́n ó máa ń ní lyrics, ó máa ń ní words and ó máa dùn-ún setí tí èèyàn bá ti gbọ́. So àwọn music yẹn òun ni mo máa ń fẹ́ràn, mo like àti máa gbọ́ irú music yẹn. Ẹ̀mí ni mo jẹ́ èèyàn tó like music gan. Mo fẹ́ràn music gan. Mo máa ń gbọ́ orin gan. So mo máa ń gbọ́ orin dáadáa. Tẹ bá rí mi báyìí, tí bá ti ń gbọ́ orin, kò sí orin tí mi, tí, tí mi, kò sí orin tí mo wọ̀, tí ó wà nínú playlist mi tó jẹ́ pé mi ò mọ̀. So àwọn orin yẹn mo máa ń like ẹ gan. Mo like ẹ gan ni.

Ṣé o máa ń fi tùràrí? Èmi ò, èmi mi kì í lo tùràrí. Mi ò ń lo tùràrí. A, mo jẹ́ èèyàn, mo jẹ́ èèyàn tó jẹ́ pé mo wà neutral gan. Èmi ò ń lo tùràrí. Mo feel pè tùràrí, ó jẹ́ ǹkan ẹ̀mí tó jẹ́ pé kíni só, àwọn ǹkan ẹ̀mí yẹn ó máa ń lágbára gan. Àwọn ǹkan ẹ̀mí ó máa ń lágbára gan. So mo like ki ń kọ wa, kí ń kọ wa, kí n má ní ǹkankan rara. Ohun ló pè mí jù, òun ló, òun ni mo fẹ́ràn. So tùràrí báyẹn èmi ò ń lò. Èmi ò lò ó ṣùgbọ́n àwọn èèyàn máa ń lò ó. But mi kì í lo, mi ò ń lo tùràrí. Èmi ò ń lo tùràrí rárá. Bó ṣe special lively, most expecially ó dà pé àwọn Muslim náà ló máa ń sábà lo tùràrí yẹn. So à mo jẹ́ èèyàn tó jẹ́ pé Christian ni mí. Kíni ni mo máa ń lọ? Mo máa ń lọ sí, sí ilé Ọlọ́run. Ilé Ọlọ́run, mo máa ń lọ church. So àwọn tùràrí yẹn mi ń fi bẹ́yẹn hàn mí kí wọ́n ṣe pé mo máa ń lọ àwọn church ẹlẹ́mi yẹn. So àwọn church Pentecostal tó jẹ́ pé bíbélì nìkan là máà, là máà, là máà gbọ́ tá, tá a máa ṣe. Ṣùgbọ́n ǹkan ẹlẹ́mi yẹn, à ń fi bẹ́yẹn tójú mọ́. So mi kì í lo tùràrí. Èmi kò ṣe pé mi, mi, mo ní pé tùràrí ò dá o. But tùràrí yẹn èmi ò ń lò, ǹkan ti mo Mo fẹ, ǹkan tí mo, tí mo fẹ́, ǹkan tí mo fẹ́ fẹ́ràn náà ni mo sọ yẹn. Mi ò ń lo tùràrí. Tùràrí yẹn mi kì í lò rárá, rárá, rárá.